Àwọn àjodùn tí mo fẹ́ràn pọ̀ nítorí a ní àjodùn tí maa n ṣe nínú ìjọsìn. Àwọn àjodùn bíi àjodùn ọmọ́dẹ, àjodùn àgbà, àjodùn ìdásílẹ̀. Ṣùgbọ́n tí a bá ní kí a mú any àjodùn tí mo fẹ́ràn jùlọ, mo máa mú àjodùn àgbà nítorí biwonye máa n ṣe máa yàtọ̀ sí i ti omodé.

O jẹ́ ìyà tó jẹ́ pé kí o wú bí òtútù ni, o gbọdọ̀ fi aṣọ ìbora bora rẹ nígbà tí bá fẹ́ sùn. Ní ìwádìí, wọ́n yóò kọ ọ fún ìwọ̀n kí o fi aṣọ gbẹ́ ẹsẹ̀ ní ata rẹ nígbà tí bá fẹ́ sùn ní alaalẹ́.

Mo máa ń jẹ oúnjẹ tó kún. But tó bá ti jẹ́ ìta ni mi ò lè jẹ o. Ṣùgbọ́n oúnjẹ tí n bá ti sè ní ilé ara mi tí ó kún, mo máa ń fi sùn má dẹ́ jẹ nítorí kò tí bàjẹ́, ṣùgbọ́n tí kò bá ti bàjẹ́ ni òyìnbó tí mo máa lọ dáànú sórí àtòn.

Fífọ aṣọ mi rẹ ò ń pèsè ọ̀nà oríṣiríṣi ìgbà mí kí o fọṣọ rárá. Nítorí ọlọ́jọu àwọn aṣọ tí mo máa ń fọ̀, àwọn aṣọ mi kò wà tó yẹ pé àwọn tó bá lè fọṣọ tó sì ń bá mí lò ni mo máa ń lọ ko fún. Nítorí yẹn, ìgbà tí mo bá fọṣọ bi ẹ̀ meji ní oṣù.

Àwọn ìdojúkọ tí èmi máa ń rí ní ibiṣẹ́ ó pín sí bí ọ̀nà mẹ́ta. Ṣùgbọ́n mo máa sọ ẹyọkan fún yín. Àwọn ìdojúkọ bí i owó tí èèyàn lè fi ra ọjà kí iṣẹ́ rẹ̀ lè kú bí á dáa.

Ṣé mo máa ń ṣèwádìí nípa àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi? Mo máa ń ṣẹ̀wádìí nípa àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi, nítorí tí ènìyàn bá mọ nǹkan kan nípa àwọn alábàáṣiṣẹ́pọ̀, àbí àwọn tó gbà sí ibi tó ti ní ibi ọjà rẹ̀, ó lè di wàhálà fún lọ́jọ́ iwájú.